Bẹ́ẹ̀ni mò fẹ́ràn lílọ sí etí òkun, ó jẹ́ nǹkan tí mi ò tíì ṣe rí. Àwọn ibi tí mò sì lọ sí ibi tí wọ́n rí, tó àwọn odò tó tóbi gidi gan-an ni tó wà ní ibi Lọ́kọ́ja yẹn, wọ́n pè ní River Niger àti River Benue. Àwọn mò sì lọ sí ibi tí wọ́n rí, tí mò sì rí táyà nínú rí láìmọye ìgbà. Mò mí tì lọ sí etí àwọn òkun rí àmọ́ ó jẹ́ nǹkan tí mò máa fẹ́ rántí ṣe ní ìjọ́ọ́ iwájú torí, gbè láàmú ẹran máa ń lọ gbà mí lọ́wọ́, máa ń gbádùn, àwọn tó máa ń gbé nílùú tó wà ní èyí tí òkun tó lè súnmọ́ èyí tí òkun. Mo máa lọ sí ibi ìgbà mo rí pé níwà kò sí ní kò súnmọ́ èyí tí òkun, mo jùlọ sí ibi èyí tí òkun kí nǹkan tí mo lè fi lọ bẹ́ẹ̀. Ẹni tí mò máa sì lọ sí ìlú tó wà ní ibi èyí tí òkun bẹ́ẹ̀ ni mo máa rí pé ó lọ lọ sí etí òkun láti máa lọ jẹ gbádùn. Àwọn èèyàn máa ń ṣe nǹkan t'ọ́n ń pè ní picnic nínú ibẹ̀. Wọ́n dẹ̀ máa ń ṣe àwọn eré ìdárayá kan, eré ìdárayá kan àbí méjì náà níbi ibẹ̀. Àwọn ìdí tí mo fi fẹ́ràn etí òkun náà nìyí, àti béèyàn ṣe máa ń pàdé oríṣìíríṣìí èèyàn ní ibẹ̀, àti oríṣìíríṣìí àwọn tí mo máa rí wò. Èèyàn dẹ̀ le wẹ̀ náà nínú òkun ẹ náà, inú ìyàn ní lọ́jínà ṣáájú apá tí ẹ̀yẹ tó máa wẹ̀. Àwọn ara nǹkan tí mò fẹ́ràn etí òkun ní eléyìí láti lè lọ síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń sábà béèrè ọ̀nà lọ́wọ́ àwọn èeyàn náà. Ó jẹ́ ìmọ̀ nǹkan tó dáa. Wọ́n sì máa ń ran eeyan lowọ́ láti máa sọ̀nu lọ sí ibi tí ó ń lọ. Ẹni tọ́ bá ti ń jáde beyẹn, lọ maa n sábà lo google map. Amo ìgbà mi won maa fe ki àwọn google map ye kabi àwòrán ile i iyen ni èdè Yoruba. Àwọn àwọn iru àwọn eleyii o wa ki won ni wa bo ye ko n se wa e fẹ́ kí wọ́n atì dàrú díẹ̀ lórí, à, fóònù. Wọn á nílò láti béèrè lọ́wọ́ ènìyàn tó bá wà láyìíká boya pe won lo mọ́tò. Maá bí àwọn tó wa n nu mọ́tò yẹn pé pàtó tí mo lọ áti ibi tí màá ti bọ́lẹ̀. Pe a láti inú mọ́tò náà, bi máa le rin lọ́nà láti rí dá tó àrà kí ní to ye pé ibi tí mò n lọ kan gbọ́n fẹ́ kí àwọn àwòrán ilé ìlú tí ó wà lórí fóònù mi yẹn to won so ni pàtó mo wa n be gbogbo àwọn to wa ni àyíká be ko n to mi si ọ̀nà. Mi máa ń ṣe élèyií ni gbogbo ìgbà tí n bá ye lọ tí n ba ti lọ sí ibi tí mí o lọ́rí ibi tí mí o sì mọ ọ̀nà dáadáa. Mo máa ń ṣe elèyii kí n má ba so sọ̀nu wọ́n ní èèyàn tó bá ń bèèrè o ọ̀nà kí n ṣìnà. Idi nìyẹn tí mo fi maa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó bá wà ní àyíká, àwọn ti n bá rí pé boya wọn wà nínú àwọn sọ́ọ̀bù inú ibẹ̀ tàbí tí wọ́n ń ṣiṣẹ́ láyìíká yen, máa rín bà wọn. Tàbí ìgbà mìíràn tí ó bá ṣí iru ẹni bẹ́yen láyìíká, èeyàn i ba ń kọjá lọ́nà máa lọ bá òun. Má bí i wípé kó mábinu kọ̀ juwé ọ̀nà tí ibi tí mò ń lọ sí fún mi. Wọ́n á ju ètò yi mo máa ń sábà dá eeyan lóhun.

Oríṣìíríṣìí oúnjẹ la le ṣe ní ọjọ́ àjọ̀dún. Àmọ́ àwọn tó máa ń sábà ṣe tán kì í ṣe ọjọ́ àjọ̀dún láì ṣe ni ẹyin ẹyán àti ìrẹsì jọ̀lọ́ọ̀fù. Eyín ẹgúngún èṣù la máa fi ń ṣe, bí a bá máa fi ọbẹ̀ sí i, a máa ń jẹ́ pẹ̀lú ọbẹ̀ bí ọbẹ̀ ẹ̀gúsí tàbí ọbẹ̀ ẹ̀fọ́ ríró. Wọn ti kó àwọn ohun èlò dáadáa sí bíi ẹran àti ṣàkì àwọn àti ẹran ìgbẹ́ àti ewé gbígbẹ àti edé àti pọ̀nmọ́ àti irúgbẹ̀yẹ̀ àti oríṣìíríṣìí nǹkan mìíràn. Àwọn oúnjẹ tó máa ń ṣe ní ọjọ́ àjọ̀dún ìrẹsì, iyán, ìrẹsì jọ̀lọ́ọ̀fù, wọ́n máa fi omi ẹran a ṣeé, ìyẹn náà máa ń dùn. Gidi gan-an ni wọ́n sì máa ń ṣe, tó jẹ́ ọjọ́ àjọ̀dún, ó sì máa ń pọ̀, torí àwọn tí ó máa ń wá fún àjọ̀dún náà máa ń pọ̀ àṣà àwọn tó máa ń ṣe ní ilé ẹni pa àwọn ọdún jíjẹ ní ọjọ́ àjọ̀dún. Ó sì lè máa ṣe àwọn obìnrin, àwọn obìnrin wọ́n wà níbẹ̀ kí wọ́n lè kí àjọ̀dún yẹn kàn wọ́n. Kí á yíta síṣẹ́ àjọ̀dún ni àwọn ni ó wà, àti òbí àwọn ológun mẹ́ta tí wọ́n mọ ara ẹni tó máa ń bẹ́, kí àwọn ìyàwó àwọn mọ ara ẹni tó ṣe àjọ̀dún, àwọn náà máa ṣe ọ̀rọ̀ oúnjẹ yẹn gbà mí lọ́dọ̀ tó bá yé ṣe iṣẹ́ tó pọ̀jù ni wọ́n yóò gba ẹni, à tí à ń pe ní àwọn caterer láti máa ṣe ètò oúnjẹ yẹn náà, kí wọ́n lè san owó fún wọn. À mo sì máa ń lọ ilé ẹni kan yẹn ṣíṣe ni ọjọ́ àjọ̀dún.

Ṣe àwọn ọ̀gbìn ló wà nínú àgbàlá tí a máa ń gbin, ta lè máa ń ka jẹ, tó lè máa ń ṣiṣẹ́ fún wa, tí a máa fi máa lọ máa wá wọn ní ọjà, a lè ṣe máa lọ sójà, a kò lè gbọnú àgbàlá láti lọ máa ka wọn bẹ́ẹ̀, a lè ṣe lò wọ́n nípa ṣíṣe oúnjẹ. Lára wọn ni bí i ẹgẹ àti àgbàdo àti àwọn ẹ̀fọ́ ṣá, àti bí i àwọn èso bí i ọ̀gẹ̀dẹ̀ àti bí i cashew àti máńgò àti iṣu náà àti bí i àkókò, iṣu kókò, àwọn nǹkan bẹ́ẹ̀ tí a máa ń gbin la máa ń gbin sí inú àgbàlá àtàwọn èso míràn gẹ́gẹ́ bí mo ṣe dárúkọ, bíiicashew àti máńgò náà, a lè ṣe máa gbin pọ́pọ̀ náà, a máa ń gbin iṣu náà àti ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́ àti ìyẹn ta lè jẹ ní ìgbà tó bá ti pọ́n, àti ọ̀gẹ̀dẹ̀ ńlá náà ta lè bọ̀ tàbí ta lè dín. A máa ń gbin àwọn ilé àti àwọn irúṣíṣí àwọn ẹ̀fọ́, a kún pọ̀ bẹ́ẹ̀, ìyẹn ẹ̀fọ́ ta lè fi ṣe àgbo, ẹ̀fọ́ ta lè fi ṣe, ta lè jẹ́ fi ṣe ọbẹ̀ náà, àbí ọbẹ̀ ewé tàbí ọbẹ̀ ẹ̀fọ́. Àwọn àwọn nǹkan tí a máa ń gbin sí inú àgbàlá ní wọ̀nyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́, àní ìgbà tí mo máa sábà wọ ìbọwọ́ yìí náà ni ìgbà tí màá ṣe ṣiṣẹ́ tó lè pamí lára ní ọwọ́ ṣá tí mo fẹ́ táàpù gọwọ́ mi, màá wọ ìbọwọ́ yìí bí àgbà mí ò ṣì máa ń ṣiṣẹ́ ní àgbàlá. Mo bá fẹ́ fọwọ́ kan ìwé tó lè máa máa yún yún ní ara, mo máa ń wọ ìbowọ́ ki ọwọ́ máa ba yún mi tí mo bá ti fọwọ́ kan ewé yí nà n. Mo máa lo ìbọwọ́ náà kí ọwọ́ màá máa dọ̀tí jíjù kí n lè fọ̀. Ẹ̀ tí fẹ́ fẹ́ ṣì máa tí ṣe tán, àwọn nkán tí màá mú mi láti máa máa wọ ìbọwọ́, ìbọwọ́ ni ti màá fẹ́ ṣe oúnjẹ líle, ìtanná ṣá, bá ti jẹ́ tí màá fẹ́ gbin nǹkan tó ń gbóná, màá lo ìbọ ìbọwọ́ láti fi gbin nǹkan tó ń gbóná yìí kí ó máa ba jó mi lọ́wọ́. Àwọn nkán tí màá wọ ìbọwọ́ fún, àní ìwọ̀n yìí ni ṣe pàtàkì kí ẹni máa fi dá àbò bo ọwọ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Àwọn tí mo dẹ́ máa ń sábà fún ní owó àfikún ni àwọn tó bá jẹ pe wọ́n máa n tètè dé ní òwúrọ̀ kùtùkùtù tó jẹ́ pé bí a bá ti parí iṣẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n kì n tètè lọ. Mo maa n dúró diẹ, a ma ṣiṣẹ anyhow ìgbà ti a ba ti parí iṣẹ́ ni ile iṣẹ́. A maa n ṣiṣẹ fún bi wákàtí melo kan ṣa. Àwọn eya máa ń fún mi owó àfikún. Àwọn tí mo dẹ́ máa ń fún ní owó àfikún náà ni táa ba ní, à, ní ìpele kan tí a gbọ́dọ̀ máa dé ní oṣooṣu ṣá. Àwọn tó bá ti kọjá ìpele yẹn ní iṣẹ́ ṣíṣe iṣẹ́, iṣẹ́ tí wọ́n bá ti ṣíṣe ju ìpele yẹn, a máa fi kún owó wọn. Ní ìgbà tí a máa ṣíro ẹ, a máa fi kún owó, à, títí wọn. Àwọn táa máa ń sábà fún ní owó àfikún ni a dẹ́ máa ń ṣe nǹkan táa ń pè ní, à, àyẹ̀wò ṣá ní, à, oṣooṣù mẹ́ta tàbí oṣooṣù mẹ́rin, mẹ́rin ní ọdún. Ṣo àwọn tó bá ti wá ṣe dáadáa ní, à, àyẹ̀wò yìí, à, mú ikan nínú wọ́n tó bá ṣe dáadáa jù, a wá fún ní owó náà fún ọdún yẹn torí bá jẹ́ kó ló ṣe dáadáa jù láàárín àwọn òṣìṣẹ́ fún ọdún náà. Yàtọ̀ sì ti ọdọọdún yẹn náà máa ń ṣe nǹkan náà ní oṣooṣù mẹ́rin. Ẹnikẹni tó bá ti tayọ nú ẹ ju, oun la máa fún ní owó àfikún. Àwọn tó bá dẹ ti pẹ́ jù ní ilé iṣẹ́ bí wọn bá ti lo bi ọdún mẹ́ta tàbí márùn-ún tàbí mẹ́wàá, o ni iye ta máa ń fún wọn kafi dupẹ lọwọ wọn fún iṣẹ́ láti wọ́n ṣe ní fún ilé iṣẹ́ bó ní ṣe ń bá wa lò náà ní ilé iṣẹ́ tó ń jẹ́ kí ilé iṣẹ́ tayọ àwọn nǹkan táa máa ń ṣe lelei nípa ọ̀rọ̀ owó àfikún.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá tàbí ohun tí a ń pè ní eré ìdárayá. Oríṣiríṣi mo máa ń ṣe láti ìgbà kékeré àti láti ìgbà èwe. Títí di ìsinyìí, nǹkan tí mo fẹ́ràn pàtàkì jù lọ ní ara àwọn eré ìdárayá ni eré bọ́ọ̀lù aláfi ẹsẹ̀gbá. Mo máa ń gbá láti kékeré bẹ́ẹ̀ yẹn, èmi àti àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ ẹni tó dáa gidi gan ní ibi bẹ́ẹ̀. Mo máa ń gbá èyí tó jẹ́ kí bí àwọn ènìyàn máa ń pọ̀ sí i gidi gan an, àti tí àwọn yàn kò kin fi bẹ̀ pọ̀ sí i gbogbo. Ẹ̀, mo máa ń fẹ́ràn láti máa ma gbá. Mo dẹ̀ máa ń gbá eré ta ka fọwọ́ gbá bọ́ọ̀lù tàbí fọwọ́ gbá ná tí a ń pè ní table tennis ní èdè. Gẹ̀ẹ́sì. Mo mọ èleyìí náà gbá gidi gan ni. Mo dẹ̀ fi kọ́ra ná láti ìgbà tí ó ti pẹ́. Àmọ́ a kì ń pọ̀ to titi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ̀ àmọ́, ó máa ń dùn náà wà mọ́ kò kín dùn torí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìgbà mìíràn, bí àwọn èrò tó máa ń wù wá ní ìsòti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá máa ń pọ̀ gidi gan ni. Àyẹ́ dẹ̀ máa ń wà fún wọn láti ṣe ohun ta fẹ́ ṣe ṣá. Nígbà ẹni tí mo fi máa ń fẹ́ràn títí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju títí àfọwọ́gbá lọ. Àmọ́ méjèèjì náà ni mo fẹ́ràn bẹ́ẹ̀ yẹn ṣá. Mo kàn máa ń gbá títí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ju títí aláfọwọ́gbá, bí mo bá fẹ́ràn ju, ẹ̀, ju títí aláfọwọ́gbá yìí niyẹn.

Ìgbà kan wà tí wọ́n ń gbé iṣẹ́ fún wa ní ilé iṣẹ́ wa, tó de jẹ́ iṣẹ́ tó pọ̀ gidigan ni. To je pe a nílò láti parapọ̀ láti ṣe iṣẹ́ yẹn náà ọ̀ de jẹ́ ìgbà kan tó jẹ́ pe. A o kin tètè lọlé. A máa ṣe iṣẹ́ yẹn náà di owọ̀ àlẹ́ sà, o dẹ̀ máa gbá okun gidigan ni. Àwọn ti à de jọ n ṣe iṣe iṣẹ́ yẹn náà o jẹ́ àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn tẹ́lẹ̀. Wọ́n wa mo iṣẹ́ yẹn jù mi, àmo won tọ́ mi sí ọ̀nà ṣà. Àwọn nǹkan tí a de máa ń sọ̀rọ̀ náà ń pa tí a bá ti ń ṣe iṣẹ́ yẹn náà, a máa wá láti máa pa àkókò jẹ kí iṣẹ́ yẹn má ba à sú wa gidigan ni. A máa ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣẹlẹ̀ ní àwùjọ ṣá, àwọn nǹkan kan tí a máa rí tà le tọ̀ ká sí tó lè kọ́ni lọ́gbọ́n àti nǹkan tí a lè kọ́gbọ́n nínú ẹ̀, àwọn nǹkan tí a máa sábà sọ níyẹn. Tí a bá dẹ ti rí ní ẹni kan nínú wa tí ó rí iṣẹ́ kan tí kò lè ṣe dáadáa bẹ́ẹ̀ yẹn, ó lè jẹ́ ká wa iyokú lè ràn lọ́wọ́. A máa wá àkókò láti fi ràn lọ́wọ́, a máa fi iṣẹ́ tí wá sílẹ̀ láwá àkókò láti fi ràn lọ́wọ́ kó lè ṣe iṣẹ́ yẹn dáadáa náà kó dẹ̀ lè parí, kí gbogbo wa lè jọ parí iṣẹ́ yen náà lẹ́ẹ̀kan. Àwọn nkan ti a maa n se niyen pẹ̀lú àwọn ti a ba ti jo ni iṣẹ́ po bayen, torí ko le ran gbogbo wa lowo, ka le jo parí iṣẹ́ yen, ti a ba de ti jo parí iṣẹ́ yen beyen a maa n ko po láti lọ fún àwọn tó fún wa ní iṣẹ́ àwọn tó ní ilé iṣẹ́ náà. Bi a se máa ń ṣe iṣẹ́ papọ̀ nìyẹn. Ó dẹ́ máa jẹ́ ohun tí a máa ń gbádùn gidigan ni torí ó máa ń dùn mọ́ wa, a dẹ máa ń kọ́ oríṣiríṣi nǹkan púpọ̀ tó máa ń ràn wa lọ́wọ́.

Tap ni omi ń gbà, wonú ilé tàbí láti nǹkan tó ń pé ní borehole tó ń ti gbẹ́, ti won a tun wa fi pipe gbé wá sí òkè, sáa lára pipe yẹn la wonú tap, tap wonú ilé, iyẹn la wá ń lò tán mú ta fi ń wẹ̀, ta fi ń fọ̀ bọ̀, ta fi ń fọ̀ ṣọ́. Pipe yẹn wonú tap, ṣà iyẹn pípa tap yẹn tó ba wà nínú ilé, pipe yẹn la gbé wá láti ta láti inú borehole wá sí inú ilé, bí omi ṣe ń wọ inú ilé niyẹn. Olé jẹ́ ǹkan tó jẹ́ pé a máa nílò láti máa máa tán àwọn iná ìgbà kankan sí à nǹkan tí a ń pè ní tank, to jẹ́ pe ibí yen lomi máa ń wà, omi yẹn á wá láti inú à borehole lọ pipe lọ sínú tank, láti tank yẹn náà a wá gba inú pipe mii náà wọlé wá sínú tap, yẹn la wá máa ń lò. Tank náà omi máa ń tán nínú ẹ́ nìgbà kankan, a de gbudo máa rí pé omi òún tán n nú ẹ́, tí ina bá ti wa bẹ́ yẹn máa ń tán ǹkan tí a ń pè ní pumping machine, kí omi lè wá sí inú ibẹ̀ kí ó má bá tán. A dẹ máa ń rí pé wọ́n ń fọ́ tap tank náà nígbà kankan, kó lè tọ́jú àwọn pipe tó wà nínú ilé kí awọ́n pipe kó má bá máa jo àti àwọn tapu náà kí a wọn máa ṣiṣẹ́ dáadáa. A máa ṣe ń tọ́jú àwọn bi omi ṣe ń wọ léléyi, o dé jẹ́ ǹkan tí ó níra tó yẹn bẹ́yẹn.

Tí mo bá sì rí ohun kékeré nílé bẹ́ẹ̀ yẹn tó bàjẹ́ ṣá, tí mo bá ti rí pé tí ó bá jẹ́ ǹkan tí mo ti máa ń tún ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí mo ti ń tún ó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, màá ti mọ ọ̀nà tí mo máa fi gbígba ṣá. Boyá, boyá screwdriver ni mo ní ń lò ni, tàbí ìṣó tàbí hammer táa fi ń kan ǹkan ṣá, ṣá tí mo bá máa ṣe fẹ́, tí mo bá máa ṣe tú ohun kan yẹn ṣe. Ṣùgbọ́n ti o bá jẹ́ pé ǹkan tuntun ni tí mi ò dẹ̀ fi bẹ̀ẹ̀ mọ ọwọ rẹ̀, dáadáa mo lè lọ sí orí ìńtánẹ́ẹ̀tì láti lọ wádìí bí wọ́n ṣe ń tú ǹkan yẹn ṣe ṣá, kí máa kan lọ gbe lọ sí fún ẹlòmíràn tàbí kí n pe èèyàn wá, tí a máa fi ná mi lówo i tí ó yẹ kí n ná. Torí àwọn nǹkan kọ̀ọ̀kan ó máa ń bàjẹ́ nílé tó jẹ́ kí èèyàn ó máa le ṣe fún ara wọn ṣá, tí èèyàn kò máa ná owó tí kò ti pọ́n dandan yẹn. À, ǹkan mìíràn náà tí mo máa ń ṣe ni tí mo bá ti lè rí bó mo ṣe lè tún ṣe lórí ìńtánẹ́ẹ̀tì, tí wọ́n bá ní kí ǹkan tí mo ò mọ̀ bó ṣe lè tún ṣe dáadáa ni, mo lè lọ bere, mo lè pe èèyàn tí wọ́n bá mọ̀, tí wọ́n bá mọ ń tún ṣe tó jẹ́ bí ọ̀rẹ́ mi ṣá, à, kí ó ṣàlàyé fún mi bó mo ṣe lè tún ṣe. Àmọ́ tí wọ́n bá ní kí n ṣe ǹkan tí mò le ṣe ní àṣẹ kí mo máa nílò láti lọ pé àwọn èèyàn tó máa tún ṣe fún mi nìyẹn tàbí kí n gbe lọ bá wọn kó bá mi tún, à, ṣe, à, bó mo ṣe máa ń ṣe, à, nìyẹn. Gbogbo òun mo máa ń rí pé ṣé mo lè tún ṣe ni. Ti bá yé kí mo lè tún ṣe, màá tún ṣe fúnra mi. Ti bá yẹ kó tún ṣe fún àmi, mo lè lọ sí orí ìńtánẹ́ẹ̀tì láti lọ wádìí ẹ bí à mo lè tún ṣe fún àmi. Tí ǹjẹ́ ọba ṣe ṣe náà, màá pè èèyàn. Tí èèyàn bá ti lè ṣàlàyé fún mi náà, à, àṣẹ kí mo máa gbé bá èèyàn ní ẹni pé mo ṣe máa ń ṣe gbogbo rẹ̀ nílé kí ń má ba fún owó ojú ná ṣá. Ọ̀nà tí mo máa ń gbé gbà ni, à, ìwọ̀n òye.

Oríṣìíríṣìí ohun èlò ni mo máa ń lò, àmọ́ èyí tí mo máa ń sábà lo jù ni, ah, iyọ̀. Ṣà, mo máa ń lo iyọ̀, mo dẹ máa ń lo, ah, edé, mo dẹ máa ń lo àlùbọ́sà. Mẹ́tẹ́ẹ̀ta ni mo máa ń sábà lò jù. Ah, idi tí mo fi máa ń lò wọ́n ni pé wọ́n ń ṣiṣẹ́ fún àgọ́ ara paapa jùlọ. Ah, edé, ah, àti àlùbọ́sà wọ́n ń ṣiṣẹ́ fún àgọ́ ara, àmọ́ iyọ̀, èyí tí mo máa ń sábà lo iyọ̀, ni ó máa ń jẹ́ kí oúnjẹ dùn, ó máa ń jẹ́ kí ọbẹ̀ tobá jẹ pe ọbẹ leyan se, iyọ̀ máa jẹ́ kó dùn gidi gan ni. Iyọ̀ máa ń jẹ́ kí, ah, dídùn ẹ ko jáde dáadáa, idi tí mo máa ń sábà lò nìyẹn. Àwọn nǹkan mìí náà wà tí mo máa ń lò bí, ah, bí a ti ń pè ní thyme àti curry àti turmeric àti garlic. Mo máa ń fi àwọn nǹkan yìí síbí má fẹ́ bọ ẹran bẹ́ẹ̀ yẹn, màá fi wọ́n sínú oúnjẹ má fẹ́ ṣe ìrẹsì bí ìrẹsì jọ̀lọ́fù tàbí ìrẹsì díndín tàbí nǹkan tí a ń pè ní spag tàbí àti ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sá tàbí má fẹ́ sè ọbẹ ẹ̀fọ́ àbí ẹ̀gúsí, màá fi àwọn ohun èlò yìí náà sí àwọn oúnjẹ náà. Nítorí wọ́n máa ń dùn dáadáa, wọ́n máa ń jẹ́ kí dídùn wọ́n yọ dáadáa, wọ́n máa ń fi dídùn kún ọbẹ̀ náà tí mo fi máa ń lo àwọn ohun èlò yìí ìníyẹn.